Ah, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń gbọ́ orin díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ní ìsìn kò sí ààyè láti máa gbọ́ orin àti wípé ní gẹ́gẹ́ bí Mùsùlùmí kò tọ́ fún mi láti máa gbọ́ orin. Fún díẹ̀ léyìn mi ò ní orin pàtó tí mo máa ń, tí mo máa ń gbọ́. Ṣùgbọ́n ó tún wá ní lẹ́yìn wákà àti ìwi, ẹhẹn. Mo lè gbọ́ ìwì, a lè gbọ́ wákà tí ó bá ti sí àwọn irinṣẹ́, orin níbẹ̀ bí i guitar, eh, ká máa lu ìlù, ká máa ta guitar, ká máa omé lé gbogbo àwọn ǹkan irinṣẹ́ tí a máa ń gbé síbi orin yẹn tí ó bá ti ń bẹ, ó bá ẹ̀sìn mọ̀ ní ìlànà ti Islam.

À, ìbéèrè yìí ò kí ì ṣe ìbéèrè tí ẹ̀ n lè dàhun gerẹ. Ọkọ̀ ẹrù kò sí ìgbà tí yóò lè gùn nígbà tó já sórí pé ní ọkọ̀ tí ò bá kó ènìyàn á kó ẹrù àti pé àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá ń lọ láti ibìkan sí ibìkan wọ́n máa ń gbé ẹrù dání. Fún ìdí eléyìí, n lè sọ pé pà tó igbà tí mo ti gun ọkọ̀ akẹ́rù, òún lè léyi.

Rárá mi ò kí ń jó ntèmi nítorí pé kí ni? Mi ò mọ̀ jó jó dáadáa. Ṣùgbọ́n tí mo bá rí àwọn ènìyàn tó ń jó, ó máa ń, ó máa ń jẹ́ ǹkan tó jẹ́ mó máa ń jẹ́ ǹkan iyálẹnù pé aà, àwọn ènìyàn ló mọ̀ bó ṣe lè ṣe ara tí yóò fi bá orin tán kọ mu.

Mo máa ń ṣe ìdúnadúrà ní èyí tí òní ṣe, tí òní jẹ́ àṣejù fún ẹni tí mò ń dúnadúrà ọjà lọ́wọ́ rẹ̀. Bí àpẹẹrẹ, mo ra ata, wọ́n lé ata náà ní five five hundred. Mà á na ní èyí tí òní jẹ́ pé ọlọ́jà tí mò ń bá náà kò ní ri erẹ́ ni bíbẹ̀

Mi ò kin sábà jẹ oúnjẹ ní ìta. So mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ bóyá ọdún tó lọ ó sì ṣe kókó lóje kí n ya ilé oúnjẹ náà láti lọ jẹun, tàbí mi o rí oúnjẹ ra ní ebi tí n pa mí n o sí tíi délé láti dáná fún ara mi ni mo fi lọ ra.

Bẹ́ẹ̀ni mo ti sìnà rí o, mo ti sìnà rí, but ṣùgbọ́n tí Yorùbá sọ pé "Abire ọ̀nà kìí sìnà" láti lè dẹ́kun kí ẹyan máa sìnà, tí ẹyan ò bá tí máa mọ ibí tí ẹyań lọ kí ẹyan tètè béèrè, mo rò pé eléyi yóò rán eyẹn lọ láti máa máa sìnà mọ́. Ṣùgbọ́n kò fẹ́ ẹ̀ sín ẹni náà tí o ti sìnà rí, àfi ẹni tí ki bá jáde pàápàá lóko.

Àkókò ọdún te mi fẹ́ràn jù ó jẹ́ àkókò ọdún iléyá, tí tẹ́bì tará tí wọ́n wá láti ìdálẹ̀ tí wọ́n wá sí ilé láti wá ṣe àjọ̀dún ọdún iléyá. Fún ìdí eléyìí, ọdún iléyá ni mo fẹ́ràn jù ní gbogbo àkókò. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni yóò wá sí ilé. Àwọn, àwọn tí ó rí ìgbà láyé láti wá lé láwọn àṣìkò àkókò mìíràn, lásìkò ọdún gbogbo wọn ni wọ́n wá àyè láti rí pé àwọn wá sí ilé tí oni kalù kú tí a jọọ fi ayọ̀ pàdé ara wa tí a sì máa fi ẹ̀bùn kí a máa fi pàdé ara wa.

Kò sí bí a ṣe jọ máa ṣe tí a ò ní máa ṣẹ ara wa, ṣùgbọ́n tí a bá ti ṣe ara wa, ó ṣe kókó kí a tọrọ àforíjìn lọ́wọ́ ara wa. Lónà tí mo rò pé eyẹn le gbà láti tọrọ àforíjìn ni pé ní kí yẹn wá bí ènìyàn ṣe sọmẹ́ni tí yẹn ṣẹ̀, kí yẹn bá sọ̀rọ̀, kí yẹn ṣàlàyé ìdí tí yẹn fi ṣe ohun tí yẹn ṣe pé a sì kò ibínú ni, kí eyan sì fi ohun tó da kó fi tẹ̀lé àforíjìn yẹn gẹ́gẹ́ bí ẹ̀bùn, ó yẹ kí ó fi ẹ̀bùn ránṣẹ́ àbí gẹ́gẹ́ bí àdúrà kí eyan ṣe àdúrà fún ẹni yẹn pé ó fọ̀rí jìn àbí Ọlọ́run fọ̀rí jìn ohun náà.

Rárá o, wọn kò ní káàdì ìṣe nítorí pé iṣẹ́ tí mò ń ṣe kì í ṣíṣe international. Íṣẹ́, ìṣe agbègbè ni mò ń ṣe kì í ṣíṣe ìlú òyìnbó àbí iṣẹ́ tí ó kì í ṣiṣẹ́ ńlá. Iṣẹ́ agbègbè ni àdúgbò náà ni nínú ìlú tí kò bùkátà sí ká mọ̀lú káàdì.

Bí mo ṣe máa ń kí ènìyàn ni wípé ní kí ń kí wọn káàárọ̀ tó bá di ọ̀sán, àárọ̀ tó bá sì di ní ọ̀sán, màá sọ pé "Ẹ káàsán" tó bá jẹ́ ènìyàn tó pọ̀ tàbí tí wọ́n jẹ́ ènìyàn tó, ènìyàn kan tí ó jù mi lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ènìyàn kan tí mo jù lọ, màá sọ wípé káàsán tó bá ti di ọ̀sán, in the afternoon. Tó bá sì ti di alẹ́, timo bá rí àwọn ènìyàn tí wọ́n pọ̀ àbí ẹni tí ẹnìkan tí ó jù mi lọ, màá sọ wípé "Ẹ káalẹ́". Tó bá sì jẹ́ wípé ní ẹni tí mo jù lọ ni, màá sọ pé "káalẹ́". Bí a ṣe máa ń kí ènìyàn ní èdè Yorùbá niyen.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi, pàápàá jùlọ ọlọ́wọ́ ọ̀tún ni emi, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Àwọn ibi tí mo ti máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́, ó jẹ́ inú yàrá akẹ́kọ̀ọ́ àbí tí mo bá fẹ́ sáré jó ti àwọn nǹkan kan kalẹ̀ẹ́lẹ̀ kí má ba à gba ìgbẹ́. Àwọn àkókò wọ̀nyí ni mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́